Mo béèrè wípé, báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé, ní gbogbo ojojúmọ́ tí mo bá kọ́kọ́ dé ààyè ìtajà mi, wọn ò kọ́kọ́ mú àkísà tó mọ́ tónítóní àbí ń tí wọ́n ń pè ní ìnáwó. Wọn ò fi nu àwọn ọjà mi ní ọ̀kọ̀ọ̀kan. Àwọn èyí tí ó bá ní eruku lórí, wọ́n ó sì gbé wọn sí ààyè wọn padà. Nítorí wípé àwọn oníbàárà fẹ́ràn èyí tí wọ́n bá fẹ́ rà kí ó mọ́ tónítóní.

Ìbéèrè wípé nígbà wo ni o máa ń gé irun rẹ? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé, ìgbà tó bá wù mí ni mo máa ń gé irun mi. Tí mo bá rí wípé irun mi ti kún, mo máa ń rí wípé orí máa ń fọ́ mi. Ní ìgbà náà, n ó lọ sí ilé bábà láti lọ gé ilé gẹrígẹrí, wọn ó sì bá mi gé kúrò ní ibi bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, mo ò tí ì gé irun mi torí wípé kò tíì wù mí láti gé ọ. Àsìkò yìí ló sì jẹ́ ìgbà tí mo dúró jù tí ó pẹ́ láti gé irun mi.

Ìbéèrè wípé, ṣe o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Ó jẹ́ ohun tí wọ́n kọ́ mi láti kékeré, tí èmi náà sì fẹ́ràn láti máa ń ṣe. Àwọn òbí mi tọ́ mi sona láti máa ń ṣe, wọn ò sì kí ń yè gbùú láti máa ṣe. Nítorí náà, bí a ṣe máa ń ṣe ìrànwọ́ àkókò, ó jẹ́ ohun tí mo fẹ́ràn dáadáa.

Ìbéèrè wípé, ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ tí wọ́n máa ń pa fún ènìyàn tí ó máa ń mú yànrínrìn. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ púpọ̀, torí wípé n tí mo bá rí i tí ò pa mí lẹ́rìn, òun ni ohun tí ó mú inú mi dùn.

Mo béèrè wípé ṣe o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ni, idáhùn, mi ní pe mo fẹ́ràn rẹ̀. Nítorí wípé oúnjẹ tó ní ata, ọmọ mú kí ara ṣilẹ̀ dáadáa, ó sì máa ń jẹ́ kí imú ó lọ geere, kò ní jẹ́ kí ọ̀fìnkì àbí kàtá kí ó mú olúwa rẹ̀. Ní ìgbà míràn oúnjẹ tí mo fẹ́ràn ni ó dàbí èyí tí àwọn èèyàn máa ń pè ní “alata súesúe”.

Ibeere wípé, ṣe o ní orúkọ, ṣe o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, ìdáhùn mi ni wípé mo ní. Nítorí wípé ìforúkọ sílẹ̀ ni yóò jẹ́ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ ní ibi bẹ̀ tí èèyàn bá ti fẹ́ wọlé. Nítorí ìdí èyí, mo ní orúkọ ní ilé ìdárayá.